Mo nífẹ̀ẹ́ sí láti máa gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibiṣẹ́ mi ní àárọ̀. Mo nífẹ̀ẹ́ sí í dáradára. Mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibiṣẹ́ bí mo ṣe máa rìn ìrìnàjò mi nìyẹn.

Àkọ́kọ́ mo nífẹẹ sí láti máa gba ìmọ̀ràn. Oun lófà tí mo fi máa ń tayọ láàárín àwọn alábàásisẹ́ mi. Mo sì mọ iṣẹ́ mi ní òkúnkúndùn. Mo mu iṣẹ́ mi ní òkúnkúndùn dáradára.